Ọjà tí mo máa ń lọ jẹ́ ọjà tí wọ́n ti máa ń ta àwọn oúnjẹ, aṣọ tàbí ohun èlò ilé àti ohun tí a máa ń jẹ lójoojúmọ́. Ọjọ́ tí mo máa ń lọ sí ọjà ọ̀un nà ni ọjọ́ Satide torí pé ọjọ́ Satide ni mo máa ń wà ní ìle tí mi kì í lọ ibiṣẹ́.

Ní àárọ̀, irú àwọn ọmọ kéékèèké tí wọ́n ṣẹ̀ṣẹ̀ jí, tí wọ́n ń ṣeré káàkiri, tàbí tí wọ́n ń múra láti lọ sí ilé ẹ̀kọ́. Ní ọ̀sán sì irè, ó máa ń dá, torípé wọ́n á ti sùn àbí kí wọ́n ti lọ sí ilé ìwé. Ní alẹ́ kin sábà sí àríwó, gbogbo everywhere máa ń dákẹ́ lọ́ lọ́.

Bẹ́ẹ̀ni mo fẹ́ràn oru toripe o maa n dakẹ lọọlọọ tí n bá ṣi fẹ́ kàwé tàbí tí mo bá fẹ́ ṣe nǹkan kan, mo máa ń fẹ́ràn láti ṣí ní oru torí pé kò ní sí ariwo, kò sí ní sí ẹni tí ó máa dààmú mi. Mo fẹ́ràn láti maa se gbogbo nǹkan mi ni ọwọ oru.

O ní ìgbà kan tí mo se irìn àjò lọ sí ìlú kan. Ìlú náà tutù gan gidi gan. Ó wà ní apá òkè Ọ̀ya lọ́un ní àwọn ìlú Haúsá. Ni àsìkò tutù ni mo lọ, ìlú náà sì tutù gidi gan. Ni ìgbà olude mi, ni mo fúnra mi ni olude láti losi àwọn ìlú kọ̀ọ̀kan. Ìlú yìí sì tutù púpọ̀ jù lọ nínú gbogbo àwọn ìlú tí mo lọ.

Mi ò gbẹ́yìn lọ sí ìṣẹ́gun ọdẹ̀ rí torí pé ìṣẹ́gun ọdẹ̀ jẹ́ ètò kan tí mo fẹ́ràn jù tí ó sì dára púpọ̀, ero sí máa ń pọ̀ níbẹ̀, n kò fẹ́ràn láti pẹ́ lọ síbẹ̀ rárá. Mo máa ń tètè lọ to ri pé, tí kí ẹ̀yan tètè dé ibẹ̀ ló da.

Gèlè jẹ́ ìkan lára àwọn ohun ìṣoge fún àwọn obìnrin ní ilẹ̀ Yoruba wa n'bibayi tí àwọn èèyàn máa ń sìn wé ní ọ̀pọ̀ ìgbà tí wọ́n bá ń jáde lọ sí òde, bóyá bí ìkómọ ni tàbí ayẹyẹ ìgbéyàwó. Gele wiwe je ohun ti àwọn obìnrin ma fi n soge dáadáa.

Ní à, ní ìgbà kan tí mo rìn ìrìn àjò lọ sí ìlú kan, kí n tó dé ibẹ̀, ó pẹ́ ó di alẹ́ kùtùkùtù, tí ó jẹ́ pé ooru ni mo fi wọ ìlú tí kò sì ibi tí màá lọ, ni mo wá ya ọ̀dọ̀ ẹnìkan láti lòò.

Sọ fún wa nípa àwọn àmì tí ó wà lábẹ́ àti lórí lẹ́tà. Àwọn àmì tó wà ní abẹ́ àti orí lẹ́tà jẹ́ bí àmì ohùn tí a fi ń dá ọ̀rọ̀ kọ̀ọ̀kan mọ̀. Ni àpẹẹrẹ àwọn ọ̀rọ̀ kan wà tó jẹ́ pé wọ́n ní spelling kan náà ṣùgbọ́n bí a ti ṣe ń pe wọn ó yàtọ̀. Àwọn àmì yìí ni ó máa jẹ́ kí a mọ ìyàtọ̀ wọn sí ara wọn.

Ọ̀rẹ́ máa ń yí padà pẹ̀lú ọdún torí pé Yorùbá sọ wí pé ọ̀rẹ́ ogún kò lè ṣiṣẹ́ ṣe ṣéré papọ̀ fún ogún ọdún bẹ́ẹ̀ni bíi ọdún ba ṣe yípadà bẹ́ẹ̀ náà ni àwọn èèyàn náà yípadà. Bẹ́ẹ̀ náà ni àwọn ọ̀rẹ́ náà yóò sì máa yí padà.

Àwọn ènìyàn máa ń ran ara wọn lọ́wọ́ ní àkókò ìṣòro pẹ̀lú owó tàbí wí ọ̀rọ̀ ọ̀rọ̀ tí ọ̀rọ̀ tó ń ṣe ní láǹfààní tàbí fúnfún ẹni ní nǹkan tí ó nílò. Àwọn ènìyàn tó bá fẹ́ràn ara wọn tàbí tó wà láwùjọ kan náà, wọ́n máa ran ara wọn lọ́wọ́

Bẹ́ẹ̀ni mo máa ń wọ ago ọwọ́. Mo fẹ́ràn láti máa wọ ago ọwọ́ púpọ̀ torí pé gbogbo ibi kí ibi tí bá ń dé, ago ọwọ́ mi ó máa ń wà ní ọwọ́ mi. Ó sì máa ń jẹ́ kí n mọ àkókò tí a wá. Ẹni ti o ba wa n se nkan ti o si n ba aago sise, yóò ri nkan náà se kia kia.

Àwọn tí wọ́n ń gbé ní ìnu ilé wa kò pọ̀ rárá. Ìdílé mẹ́rin lásán ni pẹ̀lú ọmọ boya bí ọmọ méje ni wọ́n ń gbé inú ilé wa bí a ṣe ń gbé pẹ̀lú ìfẹ́ ọ̀yàyà àti ìfẹ́ fọwọsowọpọ. A fẹ́ràn ara wa púpọ̀.

Nígbà ìsìnkú, àwọn ará àdúgbò ma n pejọ láti dába ẹni tí o bá saláise, wón ma n ba dáro, wón sì dúró ti àwọn mọ́lẹ̀bì rẹ. Àwọn èèyàn àdúgbò náà ma n pejọ, pàpa jùlọ àwọn àgbààgbà.

Bẹ́ẹ̀ni wón máa ń fi dábòbò òòrùn sára torí pé tí òòrùn bá ti pọ̀ jù ó máa ń ba ara jẹ́ ni kí o sì dá kí òòrùn pọ̀, kí èèyàn máa fi rin nínú òòrùn àbí fara gba òòrùn púpọ̀ jù. Torí náà wón máa ń lo òògùn òòrùn, wón máa ń fi ìdáàbòbò òòrùn sára.

Òun tí ó máa ń mú inú mi dùn kódà ní ọjọ́ tí mo bá ń kànra, òun náà ni pé kí n, òun náà ni pé mo bá ṣe rántí pé mo ní Ọlọ́run tí mo sì nígbàgbọ́ pé kò sí nkankan tí ò kọjá agbára Ọlọ́run, mo máa ní ìfọ̀kànbalẹ̀, inú mi á sì dùn, màá sì rẹ́rìn-ín, muse. Ohun kan tó túmọ̀ n pámi lérìn náà ni.

Èso tí mo fẹ́ràn jù náà ni èso mọ́ngòrò àti èso ọsàn. Mo fẹ́ràn méjèèjì torí pé ó máa ń ṣe ara lóore. Mo sì fẹ́ràn èso watermelon náà torí pé ó máa ń jẹ́ kí, ó máa ń fa omi sí, ó máa ń fa omi sí ara, ó sì máa ń jẹ́ kí ènìyàn wà l'alàáfíà dáradára.

Ẹni tí mo bá pàdé lójú ọ̀nà tí ó bá jẹ́ ẹni tí mo mọ̀ rí, mo máa ń kí dáadáa pẹ̀lú ìfẹ́ àti ẹ̀rín àti ọ̀yàyà. Ṣùgbọ́n tí ó bá jẹ́ pé ẹni tí kò, mí ò mọ̀ rí, mo máa ń kí fẹ́ẹ́rẹ́fẹ́ pa bíi kí ni "Ẹ káàsán", bíi "Ẹ kàárò" àbí "Ẹ kálẹ́", n wo sì bá tèmi lọ. Ṣùgbọ́n tí ó bá jẹ́ ẹni mímọ̀ ni, mo máa dúró tì, a máa sì jọ sọ̀rọ̀, a máa sì jọ bára wa sọ̀rọ̀ àtijọ́.

Ríru mi, ohun tí ó rẹwà jù ní agbègbè mi, òun náà ni ilé kan tí mo máa ń rí ní ọ̀nà tí n bá ń bọ̀ ní àti ibi iṣẹ́. Ilé náà rẹwà púpọ̀ ó sì wù mí. Mo sì ń be Ọlọ́run ko fún mi ní owó àlàáfíà àti ẹ̀mí gígùn àti ìfọ̀kànbalẹ̀ tí àti ọláńlá pẹ̀lú áìrísìkì tí èmi náà lè fi kọ ilé tí ó tóbi bẹ́ẹ̀ tí ó sì jù bẹ́ẹ̀ lọ tó sì rẹwà fún mi.

Ọbẹ̀ ata jẹ́ ọbẹ̀ tí a máa ń fi rodo ṣe àti tàtàsé pẹ̀lú tòmátò ṣùgbọ́n rodo máa ń pọ̀ jù ni ó máa ń jẹ́ kí ọbẹ̀ náà ta. Mo fẹ́ran, mo fẹ́ran ọbẹ̀ ata púpọ̀ torí pé bí mo bá jẹun tán ki n jẹ́ kí àyà rìn mí ṣùgbọ́n oúnjẹ tí kò bá ṣátá nìbe máa ń jẹ́ kí ọkàn rìn emi.

Sàlàyé bí àlọ́ ṣe ń bẹ̀rẹ̀ àti bí ó ṣe ń parí. Ọ̀rọ̀ àkọ́kọ́ tí a máa ń sọ tí a bá fẹ́ pàlọ́ ni pé àlọ́ o, àlọ́, àlọ́ o, àlọ́. Ọjọ́ kan wà, ó wà bí ẹ̀wà tí àwọn èyàn tí olùgbọ̀ tọ́ yín.

Bí o bá lè yí ohun kan padà ní agbègbè rẹ, kí ni o máa jẹ́? Ohun kan tí mo bá lè yí padà ní agbègbè mi, òun náà ni pé kí, òun náà ni pé kí iná wa kódúró dédé kí wón ma máa mú iná wà lọ́mọ.

Mo máa ń ní ọ̀pọ̀ ìgbà mo máa ń mu ògì tàbí kí n mu tea àti búrẹ́dì ní àárọ̀ ní boya dédé aago mẹ́jọ tàbí aago mẹ́sàn-án àárọ̀, pàápàá tàbí ní kàn. Ṣé òun yóò padà? Mo sì máa ń nígbà mì mo sì máa ń se ìrẹsì jẹ tàbí kí n jẹ oúnjẹ mìíràn.